Nǹkan kan tí ó máa ń fún mi ní ìtara ni bí iṣẹ́ ni tí mo bá lé ọjà, tí n bá ti ṣe wàhálà láti lé ọjà mi tán, kí oníbàárà máa wá wá láti wá ra lásìkò. Ó máa ń fún mi ní ìtara gan, o dẹ máa ń dùn mi gan, o máa da bi igba pé èèyàn kan fi àkókò ṣòfò ní. Àmọ́ ó yé mi pé bí iṣẹ́ tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, bo ṣe máa n rí níyẹn. Bí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀, awon oníbàárà wa máa mọ bẹ̀, wọ́n a sì máa wá loorekoore láti máa ra nǹkan. Bí consistency ni gangan lo ṣe kókó, tí èèyàn ba bá ti wá lójoojúmọ́, tí kò give up, àwọn èèyàn a máa rí pé okay o, ibi wa máa ń gbé, bí a máa ń gbé, wọ́n sì máa ba àjà.

À mo fẹ́ràn ẹ̀ dáadáa, nítorí pé ẹ̀rín jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Ẹni tí ò bá n rẹ̀rín, inú ò n dùn, tí inú eyàn ò bá sì dùn kò lè ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Nítorí náà mo fẹ́ràn rẹ̀ gan-an ni àwọn ìlò apanilẹ́rìn-ín.

Iru orin tí mo fẹ́ràn láti máa gbọ́, o ní lò pelu, ṣe láti pẹ̀lú nǹkan tí n bà ń ṣe lọ́wọ́. Ba jẹ pé mo n ṣiṣẹ́ lọ́wọ́ ni, orin bíru fújì, bí àpàlà, àwọn nǹkan tí màá ń gbọ́ nìyẹn tó má ń jẹ́ kí n máa ṣiṣẹ́ dáadáa. Amò to bá jé pe, ngbà tí n ba fẹ́ sùn ni, àwọn slow songs bí rhythm and blues, àwọn ìyẹn ni mo máa ń gbọ́. Ma jẹ ki orun yẹn lọ dáadáa. So orin tí ba gbọ́ o máa n nílò láti ṣe pẹ̀lú nǹkan tí bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ lásìkòko yẹn.

O ti pẹ́ tí mo ti lọ sí ile oúnjẹ kẹ́yìn o, tori pe mo jẹ́ ẹnìkan tí kò kí n ra oúnjẹ jẹ nita. Mi ò nífẹ̀ẹ́ rárára ni. Àti kékeré ni wọ́n ti fi kọ́ mi pé kò da kí ẹeyan máa ra oúnjẹ jẹ nita. Pé nnkan tó dà jù ni kí ẹeyan máa ṣe oúnjẹ ń lé. Torí ó mọrú omi, iru nnkan tí wọ́n fi ṣe oúnjẹ wọn. Nítorí náà kí ẹeyan máa jẹ oúnjẹ to bá fẹ́ jẹ, kó máa jẹ nílé, kó má má lọ síta lọ jẹun.

Rárá o. Mi ò ní ìró ara tí n bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, torí pé oní ọ̀pọ̀lọpọ̀ tí màá ń lò. Tí n bá ri pé àwọn èèyàn pọ̀ tí mo fẹ́ bá sọ̀rọ̀, ẹnìkan láàrin wọn ni màá ma wò, tí màá ma bá sọ̀rọ̀. Mo kọ́lé tu wo ra ara, ara, ara o. Màá tú wò apá òsì máa wò apá ọ̀tún máa tún padà sí wọ ẹni tí mo, tí mo, ẹnìkan tí mo mú láàrin wọn tí mo máa ń wò yẹn, wọn ni màá ma wò. Torí náà, ó jẹ́ kí ó rọrùn fún mi láti máa bá àwọn èyàn púpọ̀ sọ̀rọ̀.

Rárá o, mi ò mọ bá ti ń pẹ́ja o. Mi ò kọ rí. Àmọ́ ó jẹ́ nǹkan kan tí o jẹ wipe óhùn mi láti kọ́ bó ṣe ń ṣe, bó ṣe ń pẹ́ja. Mo dẹ ṣí máa kọ́ bó ṣe ń pẹ́ja. Tó ri ẹja da lára gan, pípa èdè ẹ. Èèyàn dẹ le sọ́ di òwò náà kí èèyàn máa rowo láti bẹ̀.

Mo màá rán awon èeyàn lọ́wọ́ bí apá mi ṣe bá ká. To bá jẹ pé owó ni mo ní láti fi rán lọ́wọ́, mo màá fi rán wọn lọ́wọ́. To bá jẹ pé ọ̀rọ̀ tútù ni mo ní lọ́wọ́ láti fi rán wọn lọ́wọ́, mo màá fi rán wọn lọ́wọ́. Nkan kińkan to bá lọ́wọ́ mi lásiko yẹn láti fi rán wọn lọ́wọ́, ohun ni mo màá fi n rán èeyàn lọ́wọ́. Torí pé gbogbo wa náá la nilo iranlọ́wọ́.

Gbogbo igba kọni máa ń rántí ààlà mi, gbogbo igbà kọni máa ń rántí. Àmọ́ tóbá jẹ́ ààlà tó dùn mọ̀ mi àbí tí ó bá bámi lẹ́rù, ikọninu méjèèjì máa ń rántí dáadáa. Àmọ́ ààlà tí ó jámi láyà ti kó bá mi lẹ́rù tojẹ́ pé ààlà Sàhání, mi ò kí ń rántí eru àlà bẹ́ẹ̀ o.

Bàbá bàbá mi ní àgbàlá òjò, tí a máa ń lò nígbà yẹn. Tójọ́ bá ti rọ̀, tan máa fi gbómi sínú ẹ. Àmọ́ ayé òsin, à ń lo gbọ́gbo awon yen mọ́, kò sí àgbàlá òjò mọ́. Ayé àtijọ́ ni mo sì fojú mi rí lọ́do bàbá bàbá mi.

Bí a mu coffee ni ibi iṣẹ́ dáadáa nítorí pé iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tí ó gbà mí láyè láti sùn ni. Nítorí náà coffee ó dè máa ń dá oorun dúró lójú èyàn, kò ní jẹ́ kí èyàn sùn. Nítorí náà coffee ló máa ń gbé mi tí ń bá wà bi iṣẹ́, mo máa ń mu dáadáa.

Mo fẹ́ lọ sí Paris ní France fún ìsinmi, nítorí pé ó jẹ́ ilu kan tí mo fẹ́ràn dáadáa. Ó jẹ́ ilu kan tí ó je pé ó rẹwà gan an. Ó dẹ̀ ní ibi kan tí mo fẹ́ lọ pàtó níbẹ̀. Wọ́n máa ń pe ibẹ̀ ní Catacomb, nítorí pé ó ní ṣe pẹ̀lú history wọn níbẹ̀

Má ṣe eré ìdánì dáadáa, dáadáa bí gbogbo àkọ́ní yẹn máa ń ní èèyàn lára àlùfùn. Èso eré ìdánì, wọ́n máa ń dánilaraya, tí bá ti kù yẹn nìkan. Nítorí náà wọ́n máa ń ṣe eré ìdánì dáadáa, wọ́n máa ń ṣe dáadáa lórí okoòwé.

Rara ọ, mi ò ní ọgbà, àmọ́ ibi tí mò ń gbé, ààyè wà tó tóbi tó láti fi ṣe ọgbà. Àmọ́ ẹ̀mí fúnra mi, mi ò ní ọgbà ní ibi, ní ilé mi. Ọgbà da, ọgbà ó dáa gan. Ó jẹ́ ibi kan tí eya le jo jokọ sí láti sinmi, láti ronú láti ṣe gbogbo nkan tí o ye ki eyàn ṣe.